Nígbà mìíràn, mo máa ń rántí àwọn àdéhùn mi. Bóyá ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó jọ mọ́ àdéhùn mi ó ṣẹlẹ̀, ó máa ń ràn mí létí. Ṣùgbọ́n nígbà mìíràn, mo máa ń kàn án rán tí wipé a mo dẹ̀ ṣe àdéhùn báyìí pẹ̀lú èèyàn kan, ṣo máa rí pé àdéhùn tí mo ṣe yẹn, mo mú un ṣe.

O lè, mo máa ń tọ́jú èékánná mi nípa gígé èékánná mi, then mo sì máa ń fọ èékánná mi kó lè ní ìmọ́tótó kó mọ dáadáa kó má sì idẹ̀tí kankan níbẹ̀. Igba mìíràn, mo máa ń lọ ṣe Medicure tó máa bá mi tún èékánná mi ṣe àti àtẹlẹsẹ̀ mi tó máa mọ́tótó tó ti ò ní sí ìdẹ̀tí kankan níbẹ̀.

Mo fẹ́ kọ́ àwọn ọmọ tuntun ní iṣẹ́ rere torí pé láti lè gbé wọn lọ sí ilé gíga, ó dára láti kọ́ àwọn ọmọ tuntun ní iṣẹ́ kí wọ́n ba lè kọ́ ẹ̀kọ́ tí ó dára. Torí pé ní àkókò tí a wà yìí, àwọn ọmọ tuntun wọ́n ò ṣe tán láti kọ́ ẹ̀kọ́ kankan. Ó sì dára kí wọ́n kọ́ ẹ̀kọ́

Mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba nítorí pé iṣẹ́ tí mò ń ṣe gan iṣẹ́ ìta gbangba ni. Iṣẹ́ bí i ká máa jáde lọ mú àwọn tí wọ́n bá ṣẹ̀ sí òfin ìjọba, àwọn tí wọ́n kì ń ṣe ọ̀rẹ́ ará ìlú, tí wọ́n ò fẹ́ ǹkan re fún ará ìlú nítorí ẹ ni mò ṣe fẹ́ iṣẹ́ ìta gbangba. Iṣẹ́ ìta gbangba tún dára láti lè bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pàdé. Àwọn ẹni tí ènìyàn ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí o lè bá wọn pàdé. Mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba ju iṣẹ́ inú ilé lọ nítorí pé iṣẹ́ ìta gbangba ó máa ń fún mi ní àkókò láti lè fi dá ara mi yá.

Mo máa ń rí dájú dájú pé ọjà tí mò ń ta dára dára. Mi ò kí ń ta àwọn ọjà tí ò dáa. Ọjà tí ó bá dára ni èmi máa ń ta. Mo sì fẹ́ràn àwọn ènìyàn tí bá jẹ́ wípé wọ́n máa ń ṣe olóòótọ́ nípa ọjà tí ta. Wọn sì máa ń ta ọjà tí ó dára bí i irú tí ọ̀dọ̀ mi. Kò ṣe ọjà ayédèrú.

Máa fọ ọkọ̀ mi ní àkókò tí ó bá dẹ́ ti, ṣùgbọ́n àkókò tí ó rọrùn fún mi láti máa fọ ni òwúrọ̀ kùtùkùtù nígbà tí òòrùn oo tíì jáde. Nítorí àkókò yii gan ló máa ń rọ̀yàn lọ́rùn láti fọ ọkọ̀ tàbí ní ọwọ́ ìrọ̀lẹ́ pátápátá.

Aà! Mi ò fẹ́ràn coffee nibi iṣẹ́, but mo fẹ́ràn láti máa mu tíì nibi iṣẹ́. Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn coffee. Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn coffee ṣùgbọ́n mo fẹ́ràn tíì dáradára ju coffee lọ torí ó jẹ́ nǹkan tí ó bá mi lára mu.

Etí mi dára láti máa gbọ́ro tí àwọn ènìyàn bá wá tó wà ní àyíká mi. Tán bá ń sọ̀rọ̀, mo máa ń fẹ́ràn láti máa tẹ́tí sí gbogbo nǹkan tí wọ́n bá ń sọ, torí ó wù mí láti tẹ́tí sí àwọn nǹkan tí ènìyàn sọ ju kí iyàrá máa fi ìṣe lọ.

Mo máa ń fọwọ́ lójoojúmọ́ níbí. Kò ṣe é kà o torí gbogbo ìgbà mo máa ń wọ inú kitchen bí mo fẹ́ gé àlùbọ́sà, màá fọwọ́. Mo fẹ́ bu omi, màá fọwọ́. Mo fẹ́ dáná oúnjẹ, màá fọwọ́. Mo lọ sí ilé ìyàgbẹ́, màá fọwọ́. Àbí bóyá mo lọ tọ̀, màá fọwọ́. Mo máa ń fọwọ́ ní gbogbo ìgbà.

Ìlànà ìpolówó mi, mo fẹ́ràn láti máa polówó àwọn ọjà tí mò ń ta. Mo ń ta ọjà bí aṣọ, àwọn nǹkan tá ń lò nínú ilé, àwọn abọ́, cup, pot tí èèyàn fi ń dáná, bí aṣọ tí èèyàn wọ̀, bàtà tá ń wọ̀. Mo ń ta gbogbo àwọn nǹkan tí èèyàn ń lò nínú ilé ni mo máa ń ta.